Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo ní àgbàlá òjò. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìyanu ni wí pé ibi tí mo fi lè, ibi tí mo lè pè ní àgbàlá òjò ní ilé mi, iwájú, iwájú ẹnu ọ̀nà mi ló wà, tá lè pè ní iwájú fẹ́ràndá. Apá ibẹ̀ ni mo tí ń gbé omi. Mí ò lè gbé lẹ́yìnkùlé torí pé ẹ̀yìnkùlé ni la ṣe ohun tí a lè pè ní sọ́kàwe, ibi tí àwọn ìgbọ̀nsẹ̀ máa ń kojọ́ sí, ibẹ̀ ló wà. Nítorí náà wájú ni ó tọ́ fún àgbàlá òjò mi láti wà. Ibẹ̀ náà ni mo dẹ̀ ń lò láti gbé omi torí pé, mo dàgbà pẹ̀lú àwọn òbí mi tí wọ́n fẹ́ràn, àwọn òbí tí wọ́n fẹ́ràn kó máa mu omi òjò, pàápàá bàbá mi. Nítorí náà mo máa ń gbé omi òjò pẹ̀lú bàbá mi tí òjò bá ń rọ̀. Yálà fún mímu tàbí fún wíwẹ̀ tàbí fún ṣíṣe àwọn, àwọn ohun mìíràn. Ó dẹ̀ jẹ́ wípé èyí tí a bá fẹ́ mu á máa sẹ lẹ́yìn ìgbà tí a bá gbé e tán. Ṣùgbọ́n, a ti gbé ilé rí tó jẹ́ wípé tàbí mo ti rí àwọn ilé rí tó jẹ́ wí pé, àgbàlá tàbí àárín ilé ni wọ́n ṣe àgbàlá òjò wọn sí. Ṣùgbọ́n mo lè sọ pé tí tọ̀dọ̀ mi o, wájú ni àgbàlá òjò tèmi wà ní, wájú ẹnu ọ̀nà ilé mi tàbí fẹ́ràndá mi.

Ah! Èmi mọ̀ pé ìtọ́jú tó péye, eh, pàtàkì ní iṣẹ́ àwọn ìdílé o. Pàápàá àwọn òbí lórí ìlera àwọn ọmọ wọn. Fún àpẹẹrẹ, màmá mi báyìí àti bàbá mi wọ́n máa ń rí mọ̀ wípé a wà ní ìlera pípé. Ìgbà mìíràn bóyá torí iṣẹ́ a ń ṣe ju, bóyá, eh, mi ò fi bẹ́ẹ̀ lọ́mi lára púpọ̀. Wọ́n lè ti mọ̀ gan-an kí èmi tó mọ̀. Won de pe àkíyèsí si pe a wo rọra se o tàbí pe jẹun dáadáa o maa maa ni ìsinmi to to àti to ye lẹ́yìn ìgbà to ba sise. Wọ́n máa ń fẹ́ kí a wà ní, ẹ́ẹ́, àlàáfíà nínú ago ara wa. Nítorí náà mo lè sọ wípé lóòótọ́, ì-- pàtàkì ni ipa tí ìdílé ń kó nínú ìlera. Nítorí pé mo ti rí, mo ti rí, eh, mo ti rí bí àwọn òbí mi ṣe ń, ṣe ń rí dájú wípé èmi àti àwọn ẹ̀gbọ́n mi àti arákùnrin mi, bí a ṣe lè wà ní ìlera pípé, wọ́n ń gbinyanju dáradára.

Ìwé kan gbóògì tó dúró lọ́kàn mi, òun ni bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ atọ́nà fún gbogbo krìstíẹ́nì. Láti kékeré ni àwọn òbí mi ti fi mí mọ ọ́nà ìgbẹ́ àyè Kristi ti won sì ti je kin mọ nípa atọ́nà tí ń jẹ́ bíbélì. Ẹ, ohun tí mo mọ̀ jùlọ, ó de jẹ́ wípé mo lè, mo ní àǹfàní láti ní ìmọ̀ nípa oríṣiríṣi ohun tí mo ti kọ́ yálà nílé ìwé tàbí nípa ti ẹ̀, ẹ̀kọ́ aládani tàbí aládàní tàbí aládàká. Ṣùgbọ́n mo ní oore ọ̀fẹ́ láti ka bíbélì já fún, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, ọrọ Bíbélì nìkan lo máa ń je gbòógì nínú ọkan mi, ti mo sì le rántí tàbí ti mo le sàlàyé re yekeyeke. Ẹ, ó jẹ́ ohun tí orí mi máa ń wú sí torí wípé bíbélì, mo lè sọ pé mímọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ó jẹ́ ogun ńlá tí òbí lè fi, tán lè fi fún ọmọ. Nítorí náà, órin kan, won máa ń kọ orin kan ní ọ̀dọ̀ wa. A, mo ti gbàgbe orin náà báyìí, ṣùgbọ́n orin náà nínú ọ̀rọ̀ sọ wípé, pé bíbélì ni ogun tí òbí lè fi sílẹ̀ fún ọmọ torí pé bíbélì sọ, "Ó ní kó ọmọ rẹ ní ọ̀nà tí ó tọ́, tó bá dàgbà tán, kí ó kúrò ní, kí ó kúrò nínú rẹ̀." Mo de gbàgbọ́ wípé bíbélì ó jẹ́, ẹ́, olùtọ́sọ́nà tàbí ohun tí ó jẹ́ òdinwọ̀n tí ènìyàn lè gbé ayé rẹ̀ lé tó lè fúnni ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kúrò nínú àwọn, ẹ́, ìwà burúkú tí, tó gbayí lónìí.

Mo fẹ́ràn kí n máa jẹ èso ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn bó ṣe rí lẹ́nu àti, ẹ, bí ó ti ń sara lóore. E, mo fẹ́ràn àgbọn, mo fẹ́ràn ìbẹ́pẹ, mo fẹ́ràn èso tí wọ́n ń pè ní ẹyin lójú, ẹyin-- mo lè pè é ní ẹyin lójú olúwa. Àwọn òyìnbó ń pè ní apple. Ṣùgbọ́n ní gboogi mo fẹ́ràn kí n máa jẹ ọ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni ọ̀gẹ̀dẹ̀ eleyi ti o ti pọn, ni ọdọ wa a ni ọ̀gẹ̀dẹ̀ agbagba oríṣìíríṣìí ọ̀gẹ̀dẹ̀ là ní ìmíì wà tí a lè fi jẹ iṣu, ìmíràn wà tí a lè fi dín dòdò. Ṣùgbọ́n a wa tun ni èyí to jẹ pe ènìyàn le jẹ bi eso láì jẹ́ pé a fi ohun mìíràn jẹ. Ìgbà mìíràn dẹ niyi a tún, a tún lè lọ, a lè lọ nínú ọlọ, ọlọ kékeré ìgbàlódé. A lè-- mo lè pè ní ọlọ àgbéká tàbí ọlọ tí a lè ní sí ilé ìdáná wa. Ẹ̀nìyàn lè fi lọ láti jẹ́ kó pèsè ohun tí a pè ní júísì tí ènìyàn lè mú, tí ènìyàn lè fi lẹ́yìn ìgbà tí ènìyàn lè mú, bí ìgbà tí ènìyàn ń mu omi. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ púpọ̀. Ó dẹ jẹ pé ó ṣe dé báyìí tí mo ti ra wọn. Ṣùgbọ́n mo ti ní ìpinnu pé, ẹ, láìpẹ́ tí iṣuna mi bá ti gbé pẹ́lẹ́ sí i, mo ó tún rà á. Ṣùgbọ́n mo máa ń jẹ èyí gan tí a lè fi jẹ iṣu, a lè fi jẹ ẹwà tàbí tí a lè sì jẹ lásán. Mo ń jẹ èèyàn lémọ́ lémọ́. Ṣùgbọ́n eléyìí tí mo lè jẹ gẹ́gẹ́ bí èso, ẹ, ó ṣe diẹ tí mo jẹ mọ́. Ṣùgbọ́n láìpẹ́ báyìí, máa tún padà sì í jẹ ẹ́.

Gbogbo ìgbà lára mi máa ń yà, eh mi ò n ṣe ni tí ó máa ń sáré ara. Rárá, mo dupe fún Ọlọ́run fún èyí. Eh ìgbà tí bá ń ṣe ohun tí mo mọ̀ ní pé ìgbàkígbà tí mo bá ṣe nǹkan tí ó tọ́ tàbí tó mú ìtẹ̀síwájú bá mi, ó máa ń jẹ́ kí ara mi yá gágá. Àti wípé tí, tí n bá rántí sí àwọn ìlérí tí Ọlọ́run ti ṣe nípa ohun tí mo ń ṣe, boya ìgbà mìíràn mo ní ìpèníjà nípa iṣẹ́ mi tàbí ohun tí mo ń ṣe, tí mo ba rántí pé Ọlọ́run ti ṣe ìlérí fún mi nípa èyí nínú ìsọtẹ́lẹ̀ tàbí nínú ọ̀rọ̀ rẹ̀, ó máa ń fún mi ní ìmọ̀ náà kàn le láti tẹ̀síwájú láì fi ṣe ìpèníjà tàbí ohun tí mo ń dojúkọ nínú eh ohun tí mo ṣe yìí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ohun tó mu ara mi yá jù, òun ni iṣẹ́ tí mo ń ṣe tí mo mọ̀ pé ó lè yí ìgbe ayé mi àti ti àwọn ẹ òbí mi padà. Nítorí pé nípa ère ère tí ń bá rí nínú iṣẹ́ yìí, yóò mú, yóò mú ìtẹ̀síwájú tó gbòòrò tó ṣe gbòógì, yóò mú bá mi àti bá àwọn òbí mi àti àwọn mọ̀lẹ́bí mi lápapọ̀. Nítorí náà mo lè sọ pé iṣẹ́ tí mo ń ṣe àti èrè tí yóò jáde nínú rẹ̀ fún mi àti fún alábàásisẹ́ mi àti fún àwọn òbí mi, fún ìdílé mi, àwọn wọ̀nyí ló jẹ́ kí ara mi yá yági yági ní àkókò yìí. Ṣùgbọ́n mo jẹ́ ẹni ti apa re máa yá yági yági ní gbogbo ìgbà. Ìgbà mìíràn wà, mo lè má fẹ́ ba ẹnikẹ́ni sọ̀rọ̀ fún ìdí kan àbí ò mìíràn, ṣùgbọ́n mo jẹ́ ẹni tó tújalára dídá ní gbogbo ìgbà.

Fún àpẹẹrẹ, tó bá jẹ́ pé oníbàárà tí ó ti kàn sí mi kí á tó sọ̀rọ̀ àsọyépọ̀ tàbí kí á tó sọ̀rọ̀ nípa ohun tó fẹ́ rà ni, mo máa rí i dájú pé mo mọ ohun kan pàtó tó fẹ́ rà. Tàbí tó bá jẹ́ pé a ní láti kọ́kọ́ sọ̀rọ̀ tàbí mo ní láti bá a sọ̀rọ̀ fún, ẹ́, láti mọ, ẹ́, ìdíye lé lórí nǹkan tó fẹ́ rà, mo ti máa ń ṣe àkọsílẹ̀ tàbí àtòsilẹ̀ àwọn ohun tí màá ba sọ. Màá wo àwọn ohun tí mo ní sílẹ̀. Tó bá jẹ́ pé, ẹ́, ọjà kan pàtó ló fẹ́ rà, fún àpẹẹrẹ, ìgbà tí mo ṣe ń kọ̀wé tàbí tí mo ń gba àwọn ilé iṣẹ́ tí wọ́n fẹ́ kéde nímọ̀ràn, mo máa wo àwọn tí wọ́n ń ṣe. Kí ni àwọn ohun tí wọ́n lè ṣe tó lè jẹ́ kí, ẹ́, ilé iṣẹ́ wọn kó tẹ̀síwájú? Kí ni àwọn ẹ̀rọ òde òní tàbí àwọn ohun ìgbàlódé tí wọ́n lè mú lò tí iṣẹ́ wọn a fi yá dáradára tàbí táa fi gbèrú si? Èyí ni mo ti maa n mọ silẹ ki a to fọrọ jomitoro ọrọ àti wípé mo maa n pese ara mi silẹ láti jẹ́ kí oníbàárà kí ó mọ̀ pé mo mọ ohun tí mò ń ṣe àti wípé iṣẹ́ tí, tí mò ń ṣe tàbí ohun tó fẹ́ rà lọ́wọ́ mi ó jẹ́ ohun tí mo mọ̀ dáradára tàbí tó dà mí lójú, tàbí pé mo ní ìmọ̀ kikun tàbí ìdánilójú nípa rẹ̀. Ni ídi eyì, nígbà tí a bá wá ń sọ̀rọ̀, yóò rí pé lóòótọ́ ni mo dántọ́ àti wípé ẹni tó yẹ gan ni èmi fún láti bá ra ọjà tàbí láti bá dówò pọ̀ nínú iṣẹ́ mi.